Ṣé o jẹ́, o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan dáradára. Gbogbo ǹkan tó dára láti ṣe ni emi máa ń ṣe. Mo jẹ́ ẹni tó máa ń wà ní ìmọ́tótó, tí mo sì máa ń ṣe ǹkan ní ètò létò. Láìsí pé wàhálà kankan wà n nú ẹ. Ó dára kí ènìyàn máa ṣe ǹkan tó dára ní étò létò.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lo jù ní ìlú mi mo nífẹ́ láti máa lọ ìlú mi ní òrèkóòrè láti pè kí n lọ kí ìyá àti bàbá mi kí ń sì jẹ́ oúnjẹ ase pẹ̀lú lọ́dọ̀ ìyá mi. Mo nífẹ́ sí láti máa lọ ìlú mi dáradára. Mo nífẹẹ sí ní òrékoòré láti máa lọ sí ìlú mi náà.

Lérò rẹ, kíni ó ń sọ ìbí kan di ilé? Lérò rẹ, kí ni ó ń sọ ìbí kan di ilé? Ìbí kan tó máa ń sọ ńkan di mìíràn ni pé a máa ń sọ pé a máa ń sọ ìbí igbó di ilé. Láti sọ ibi igbó di ilé ni, ìgbà a ni latí ilé máa dé ibẹ̀, a máa ra ibe, a sì máa gé gbogbo ikoóko tó wà níbẹ̀ kí a sì bẹ̀rẹ̀ ilé kíkọ́ síbẹ̀. Ibi bẹ́ẹ̀ náà la máa ń sọ di ilé.

Ibi tí ó máa ń lọ jìnnà tó, ìgbà mélòó si ni ó máa ń gbà? Ibi tí mo máa ń lọ máa ko kì í jìnnà rárá. Nígbà kúgbà tí mo bá ṣe fí ẹsẹ̀ rìn, àwọn ibi tí mo máa ń lọ sì ò kì í jìnnà rárá. Nítorí pé ẹsẹ̀ ni mo máa ń fi rìn lọ sí àwọn ibi náà. Só kì í jìnnà rárá tí mo máa ń lo síbẹ̀ tí mo sì máa ń dẹ. Ni àsìkò, ní àsìkò tí n bá lọ sí ibi ibè náà, kí wọ́n kì í jìnnà rárá nígbà tí mo bá lọ. Mo sì máa ń dé ní àsìkò kí i gba àkókò rárá nígbà tí mo bá lọ síbẹ̀.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Mo fẹ́ràn ìrìn òkè láti máa gòkè nítorí pé òkè gan ní àyè wà. Ó dáa keeyan sì máa firìn ni òkè teyan máa lọ sókè ní àsìkò lásìkò àti ní gbogbo ìgbà tiyàn bá fẹ́ lọ sí òkè. Ó dára keèyàn máa lọ sí òkè lásìkò lásìkò àti ní gbogbo ìgbà tèèyàn bá fẹ́ lọ sókè. So nídi eyìí, ó dára kèèyàn máa lọ sí òkè.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ìṣẹ́gun ọdẹ? Mi o mo nkan eyan so nípa isegun ọdẹ. Mi sì mọ ǹkan tí o mọ̀ nípa ìṣẹ́gun ọdẹ. Ẹ̀mi ò kí lọ sí ìṣẹ́gun ọdẹ nítorí pé mi o mọ̀ ìtumọ̀ rẹ̀. Ǹkan ti ó sọ nípa ìṣẹ́gun ọdẹ mi ò mọ̀. Ti e bá lè sọ ìrírí náà bó o ṣe rí.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? À, mi kì í sùn ní ọ̀sán, ọjọ́, eh, ajé sí ọjọ́ tí a ń pè ní ọjọ́ Friday mi kì í sùn. Ṣùgbọ́n tí ó bá di ọjọ́ ìsinmi tí mo bá dé láti ibi àbí ilé ìjọsìn, ni èmi máa ń sùn. O da kí èèyàn máa sùn kó sì máa sinmi ní oorẹ̀ kóòrè ní ìgbà kúgbà. Nítorí náà èmi máa ń sinmi ní ọ̀rẹ́ kóòrè àti ní ìgbà kúgbà ni èmi máa ń sinmi. Ni ọjọ́ọjúmọ́ mo sì máa ń sùn dáradára. Ṣé mo máa ń sùn dáradára? Hmm, mo máa ń sùn dáradára.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Mo máa ń ṣe ètò yìí lórèkórè àti ní ìgbàkúgbà. Èmi ní mo mọn bí mo ṣe máa ń ṣe ètò yìí dáradára, ẹẹ̀ ṣùgbọ́n ní ìgbà mìíràn mo mọn bí mo ṣe máa ń dá sí ọ̀rọ̀ àwa tí a sì máa n ṣe ètò láàrin ara wa láì sí ìjà àti láìsí ikùnsínú kankan.

Ǹjẹ́ o mo bí a, bí a ti ń tún àwọn ǹkan ṣe. A, èmi kò mo bí a ṣe ń tún àwọn ǹkan oríṣiríṣi ṣe, ṣùgbọ́n bí a ṣe ń so àwọn iná kékèké ni àwọn ǹkan tí mo lè sope mo mo láti ṣe ba ṣe lè fi àwọn wáyà, nǹkan tí a ń pè ní wáyà, tí a fi lè so wọ́n papọ̀. Oun ní kan lè mímọ́ tí mò lè ṣe ṣùgbọ́n mi ò mọ̀ bí a ṣe ń so, bí a ṣe ń faná, bí a ṣe ń ṣe iná, mi ò mọ̀ ṣé àwọn yẹn ṣe rárá.

Fún wa nípa ọ̀nà tí o máa ń rìn lọ. Ọnà ti mo ma n rin lọ ni mo ma n gba láti lo si ibi iṣẹ́ mi láti ilé tí mò ń gbé títí tí ń fi rìn dé iwájú ilé ibi iṣẹ́, tí má sì wọ inú mọ́tò wá sí ibi tí mo ti ń ṣiṣẹ́. Àwọn ọ̀nà báyìí ni mo máa ń gbà ní ojoojúmọ́ ní àárọ̀ láti fi kí n lọ sí ilé ìwé ilé ibi tí mo ti ń ṣiṣẹ́ lóòrèkóòrè.

Ṣé o ti lu etí rẹ? Rárá o. Èmi kò lè lu etí mi, nítorí pé àwọn obìnrin ló máa ń lu etí. Àwọn tí ó jẹ́ ọkùnrin bí i tèmi báyìí kì í lu etí. Obìnrin nìkan ló máa ń lu etí wọn. So, nítorí náà èmi kò lu etí mi rárá. Èmi kò lu etí rárá. Èmi kò sì ní láti lu etí.

Sọ fún wa nípa ìrántí àkókò òjò. Ìgbà àkókò òjò jẹ́ ìgbà tí òjò máa ń rọ̀. Irú ìgbà tí a wà báyìí ni ìgbà àkókò òjò náà tí a wà lọ́wọ́ báyìí. Àkókò òjò ni a wà lọ́wọ́. To jẹ pé òjò máa ma rọ̀ ní ojoojúmọ́, yóò sì máa ma rọ̀ dáradára. Irú àkókò náà ni a wà báyìí. Àkókò tá a ń pè ní ìgbà òjò, ohun n náà ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àkókò ìgbà òjò náà ni àwọn àsìkò tí a wà báyìí báyìí lọ́wọ́lọ́wọ́. Ohun ni àkókò ìgbà òjò, a wà báyìí lọ́wọ́lọ́wọ́, àkókò.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ, ohun mímu tí mo fẹ́ràn jù lọ náà ni omi tí à ń mu. Omi nìkan ni mo fẹ́ràn jù lọ ní ọwọ́ yìí. Oun nìkan náà ló ṣe ara lóore tó sì ṣe ànfààní fún ara wa. Omi nìkan ni mo fẹ́ràn jù lọ ní ọwọ́ tí a wà báyìí, tí mo sì máa ń mu lóòrèkóòrè àti ní ìgbàkúgbà ni màá ń mu omi. Omi yìí nìkan ni mo fẹ́ràn jù lọ ní ọwọ́ yìí.